Bí mo ṣe máà ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ó dá lé ǹkan tó bá dàwà papọ̀. Tí ó bá jẹ́ pé èmi nìkan mo dá ṣe iṣẹ́ tí ọ̀rẹ́ mi pè mí sí àsìkò ìgbà yẹn pé kò sí owó ní ọwọ́ òhun, ẹhn, mo lè fun ní òye tó bá wù mí níbẹ̀. Àmọ́ tó bá jẹ́ pé iṣẹ́ ló da èmi àti àwọn ọ̀rẹ́ mi papọ̀, a jọ máa ṣe àdéhùn bá ti jọ máa pín owó yẹn, kówó náà tó dé. Bí a ṣe ṣe àdéhùn yẹn bẹ́ẹ̀ náà ni a ṣe máa pín owó yẹn. Tá bá rí owó bùlàbùlà tó jẹ́ pé ẹni kan ló bùn wa lówó, a jọ máa pín dọ́gba dọ́gba ni. Ǹkan tí mo wàá sọ ni wípé àti ǹkan tí mo fẹ́ fì díẹ̀ múlẹ̀ ni wípé bí mo ṣe máa pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ó dá lé lórí ǹkan tó bá dàwà pọ̀, bẹ́ẹ̀ náà ni a ṣe máa pín owó yẹn ẹṣẹ púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Ti mo lọ sí ọjà, ijẹta ló kẹ́yìn tí mo lọ sí ọjà. L'ọ́sẹ̀sẹ̀ ni màá ń lọ sí ọjà. Kò sí ọ̀sẹ̀ kan kí màá lọ sí ọjà láti máa se ọbẹ̀, se nǹkan tí màá jẹ nílé àti láti ra gbogbo nǹkan tí màá jẹ nílé. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni màá ń lọ sí ọjà ṣùgbọ́n ijẹta ni ó kẹ́yìn tí mo lọ sí ọjà tí mo ti ra nǹkan ọbẹ̀, nǹkan oúnjẹ tí màá jẹ fún ọ̀sẹ̀ yìí nítorí pé kí ni? Mò fẹran ki n máa jẹ nǹkan titun titun titun ní gbogbo ìgbà. Ẹ ṣé púpọ̀.

Èmi jẹ́ ẹnìkan tó máa n rántí nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ni torípé kí ni mo ní ọpọlọ tó da ní ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n o gbogbo ìgbà kọ́ ni mo màá n rántí gbogbo àlá tí mo lá o. Àwọn ìyà agàgà tó bá jẹ́ àlá burúkú, à èmi o kín rántí àlá burúkú o ṣùgbọ́n tó bá jẹ́ àlá rere tó mú inú mi dùn, mo máa rántí láti lè sọ fún àwọn ará ilé mi àbí ẹni tó bá sún mọ́ mi, àbí ẹni tó bá wà tó sì mi, àbí kí n sọ fún olólùfẹ́ mi tí n bá jí àmọ́ ṣá o. Gbogbo ìgbà kọ́ ni màá n rántí àlá mi ṣùgbọ́n mo máa n rántí àlá. Ẹ ṣé púpọ̀.

À! Mo ma ń pa owó pamọ́ o. Ẹni tí ò bá pa owó pamọ́, ebi á pa bàtá á pa jiwinjiwin etí ẹ̀ o. Ọmọkùnrin gbọ́dọ̀ pa owó pamọ́ o láti lè ṣe àwọn nǹkan tí ó fẹ́ ṣe lásìkò. Eni tí ò bá pawó pamọ́ ìyà á jẹ ẹ́ o. Mo má ń pa owó pamọ́ láti lè ṣe àwọn ohun kan tí mo ti ní létò àti tí mo tí ní lọ́kàn ní ọjọ́ iwájú àti ní gbogbo ìgbà. Ẹ ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Àkókò nínu ọjọ́ tí mo fẹ́ràn jùlọ ni ọjọ́ tí mo lékè nínú ìdíje akọrin tó kọrin jùlọ ní ìdíje tí a pè ní Viper. Ó jẹ́ ọjọ́ tí inú mi dùn lọ́pọ̀lọpọ̀, tí inu àwọn òbí mi dùn, tí àwọn inu ọ̀rẹ́ mi dùn nítorí pé kí ni, mo gba owó tó pọ̀ lọ́pọ̀ yànturu tí a fi ṣe nǹkan tí a fẹ́, wọ́n sì mú orin mi, wọ́n gba lórí afẹ́fẹ́ tí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní gbọ́, àwọn ará ìlú mi, àwọn ọ̀rẹ́ mi, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ orin mi káàkiri gbogbo ìpínlẹ̀ Èkó àti orílẹ̀ èdè Nàìjíríà. Èyí ni ló fi jẹ́ kó jẹ́ ọjọ́ àti àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jùlọ nítorí pé kí ni ó jẹ́ ọjọ́ tí mo lékè, tí inú mi dẹ dùn, tí nu àwọn òbí mi dùn láti jẹ́ ọmọ wọn. Ẹ ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Etí mi dára lọ́pọ̀lọpọ̀ torí pé kí ni kò sí ǹkan tí wọ́n bá sọ tí mi ò kì ń gbọ́, gbogbo ǹkan tí àwọn èèyàn bá sọ lẹ́gbẹ́ mi ni màá ń gbọ́ ketekete, kò dẹ́ sí ìgbà kan rí tí etí yọ mí lẹ́nu. Etí ò yọ mí lẹ́nu rí, Etí mi ń gbọ́ràn kẹ́tẹ́kẹ́tẹ́, etí mi dára.

Ojoojúmọ́ tí bá ti jí lójọ, nii máa ń ṣe ìmọ́tótó ilé mi nítorí wípé ìmọ́tótó ló lè borí ààrùn gbogbo. Ẹni tí ilé rè ò bá mọ̀ yóò má sàìsàn ni. Nítorí ẹ, ojoojúmọ́ ni màá ń ṣe ìmọ́tótó, ìmọ́tótó iyàrá mi, ìmọ́tótó ilé ìdáná mi, ìmọ́tótó ilé ìwẹ̀ mi, ojoojúmọ́ ni màá ń ṣe kín tó bẹ̀rẹ̀ iṣẹ́ mi nítorí wípé láti ilé ni mo ti ń ṣiṣẹ́ níbẹ̀ẹ́. Nítorí ẹ, mo se wá ní, ẹẹh mo fi ní àsìkò tí mo lè fi máa ṣe ìmọ́tótó ilé mi. Ẹ ṣé lọ́pọ̀.

Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ mi ò rorari nígbà tí bá n sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn o. Mo fẹ́ràn láti máa sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ níwájú àwọn ènìyàn níbití èrò bá pọ̀ sí, iṣẹ́ mi ni. Nítorí pé kí ni iṣẹ́ tí mo fẹ́ràn jùlọ ni láti máa sọ̀rọ̀, ojú kì í tì mí, ẹ̀rù kì í bà mí, ara ò kí ń ró mi tí n bá ti n sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, torí mo jẹ́ ènìyàn tó máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ amúnijára tí àwọn ènìyàn ń lò ní ayé òde ọ̀sìn yìí. Nítorí ẹ̀, mi ò kí ń rura, mi ò sì rurari nígbà tí bá n sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn ẹṣẹ.

Ìṣòro ní ẹnu iṣẹ́ ó jẹ́ ohun pàtàkì tí a kò lè dá dúró. Ó jẹ́ ohun pàtàkì tó jẹ́ wípé a kò lè fọwọ́ sọ́ya pé bó ṣe máa wá re, nítorí pé kí ni oríṣiríṣi ìṣòro ló máa ń yọ lẹ́nu iṣẹ́ tí ọmọ ènìyàn máa ń ṣe. Ṣùgbọ́n bí mo ṣe máa ń kojú ìṣòro tèmi ni wípé mo máa kọ́kọ́ jókòó, màá fi ara balẹ̀, màá wo irú ìṣòro tí mo ní tó dojú kọ mí lẹ́nu iṣẹ́. Tí bá ti wá jókòó tí mo ti ronú sí, nígbà mìíràn mo máa ń fi lọ àwọn ẹlẹgbẹ́ mi lẹ́nu iṣẹ́ pé ẹwù ìṣòro tí mo ní yìí o, báwo la ṣe lè kojú ẹ? Tí bá ti wá jókòó tí gbogbo wa ti jọ ji ròro, ti a ti jọ sọ̀rọ̀, gbogbo ọgbọ́n tí wọ́n bá fún mi pé kí n ta àti ọgbọ́n tèmi náà bá ní, gbogbo ẹ náà la máa ta, tà máa ṣe kí ni? Tí n máa fi kojú ìṣòro náà. Ìgbà mí, mo ṣì lè lọ si órí afẹ́fẹ́ kí n lọ kà nípa ìṣòro yẹn, or kí n padà sínú ìwé mi tí mo ti kà sẹ́yìn láti lè kojú ìṣòro yẹn. Àmọ́ ṣa o. Ó wá ní ojú ìṣòro tí ó bá wá la ṣe máa kojú ẹ. Òṣòro lè koríṣìíríṣìí, èyí tó bá dẹ́ gbà náà la máa fún. Ó wá dá, ó wá lé ló wá lé, ó wá dálé lórí ìṣòro tó bá yọjú. Bí ìṣòro náà bá ṣe yọjú náà la ṣe máa yanjú ẹ. Ṣùgbọ́n màá kọ́kọ́ farabalẹ̀, màá farabalẹ̀, màá wo bí ìṣòro náà ṣe wà, màá mo ṣè lè kojú ẹ. Màá sì lo gbogbo ọ̀nà àti gbogbo ọpọlọ tí mo ní láti ta, gbogbo ẹ náà ni màá lò láti kojú ìṣòro náà. Ẹ ṣé púpọ̀.